Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi o, torí aláàrùn ni ò kì í pín oúnjẹ. Èmi ò dẹ̀ kí ń ṣe aláhùn, àwọn òbí mi ò fi àhun kọ mi ara láti kékeré lọ ti máa ń kọ́ wa bí a ṣe ń láwọ́. Nítorí èyí náà, mo ṣe fẹ́ràn láti máa pín oúnjẹ. Kò dẹ̀ ń ṣe oúnjẹ nìkan ni màá pín, oríṣiríṣi nǹkan ni màá pín pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, pẹ̀lú àwọn alábàgbéle mi, pẹ̀lú èèyàn tó bá bèrè lọ́wọ́ mi. Nítoríẹ̀ náà ni oúnjẹ pínpín kò ṣe ro mi lára. Mo máa ń pín oúnjẹ, mo sì fẹ́ràn láti máa pín oúnjẹ mi, ẹ ṣe gan.

Etígbọ inú àti etígbọ òde gbogbo ẹ ni máa ń lò ó láti fi ṣè gbogbo nkan tí mo bá fẹ́ ṣe. Tí ẹeyan bá ń bá mi sọ̀rọ̀, gbogbo etí náà ni màá tẹ̀ kalẹ̀ láti lè gbọ́ gbogbo nnkan tí wọ́n ń sọ kó rọ̀ wọ́n bá lè yé mi kédéré. Tí èmi ná ba fẹ́ ṣe àwọn ǹkan kan náà tó tóbi ní pàtó, gbogbo etí mi ni màá fílẹ̀ ọ́ àti etí inú àti etí òde gbogbo ẹ ni máa ń fílẹ̀ kí n má ba ṣe ẹsẹ̀ gbé, kí n má ba gbé àwọn ìgbésẹ̀ tí kò da, tí kò sì lẹ́tọ̀ọ́. Esẹ́ púpọ̀

A! Mo fẹ́ràn láti máa wọ fìlà o. Mo fẹ́ràn láti máa wọ fìlà lọ́pọ̀lọpọ̀. Mo sì fẹ́ràn láti máa wọ fìlà ní gidigidi. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ bá ẹ̀gàn fìlà wà lórí mi tí mo fi, tí mo ṣe ń bá yín sọ̀rọ̀. Torí pé kíni fìlà máa ń jẹ́ kí ojú mi kó gún ríge. Ó máa ń jẹ́ kí ojú mi kó wà pa. Tí mo bá wọ fìlà báyìí, gbogbo ọmọge wọn máa kó mi jẹ́ ni. Torí ẹ́ ìdí èyí ni mo fi máa ń wọ fìlà. Mo sì máa ń wọ fìlà tí n bá fẹ́ lọ ibi iṣẹ́ náà. Mo maa n wọ fìlà sori aṣọ. Fìlà máa ń yẹ́ mi sí, ó sì máa ń jẹ́ kí n dúró dédé ní ọmọkùnrin ẹṣe púpọ̀

Bẹ́ẹ̀ni o, mo máa ń pe àwọn oníbàárà tuntun o, torí pé kí ni mo ní di owó? Mo need owó lọ́pọ̀ yanturu tí n bá dé pe àwọn oníbàárà tuntun, báwo ni mo ṣe fẹ́ rí owó? Báwo lọjà mi ṣe fẹ́ kún? Báwo làwọn ènìyàn ṣe fe báa mi ra ọjà mi? Torí pé kí ni àwọn oníbàárà àná àti àwọn oníbàárà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, gbogbo wọn lọ́ máa ń fi akọ sí gbogbo ohun tó máa ń ṣe. Akọ wọn máa ń pọ̀ jù, àwọn náà ní àwọn oníbàárà mìi na tó n bá ń ná ọjà. Nítorí èyí náà ni mo ṣe gbúdọ̀, ni mo se máa ń pe àwọn oníbàárà tuntun. Oríṣìíríṣìí, ẹ́, ọ̀nà sì ni mo fi máa ń pè wọ́n, gbogbo ìgbà náà kọ́ ni máa ń fẹnu pé wọ́n. Mo máa polówó fún olùri afẹ́fẹ́ kó bá lè fọn káàkiri kí ọjà náà bá lè máa tètè máa tán, ká bá lè máa ra ọjà mi ní kébékébé. Nídi yi náà la ṣe máa ń polówó, mo se máa ń polówó fún àwọn oníbàárà tuntun tí mo sì máa ń pe àwọn oníbàárà tuntun ẹṣẹ lọ́pọ̀lọ́pọ̀.

Nígbà tí mo ní àwọn ọmọṣẹ́ tó ń bá mi ṣiṣẹ́ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀, bí mo ṣe máa ń ṣètò iṣẹ́ ni wípé gbogbo owo tá bá pa ni màá yọ sọ́tọ̀, màá yọ owó iṣẹ́ wọn sí ọ̀tọ̀ kó má ba à lè dá mi ní agara. Torí pé ojoojúmọ́ là ń pa owó iṣẹ́, ojoojúmọ́ yẹn ni máa ń yọ owó wọn sẹ́gbẹ̀ẹ́. Tó bá ti wá di ìparí oṣù, màá wá ṣètò gbogbo ẹjọ́, màá wá san fún oníkálukú wọn. Bí mo ṣe lè ṣe máa ń ṣètò ni wípé gẹ́gẹ́ bi mo sé sọ, ojoojúmọ́ ni máa ń tọ́jú ẹ̀ pamọ́ síbi kan ni màá máa rí owó iṣẹ́ wọn jọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. Tó oṣù bá ti wá parí, màá wá kó jọ lóndindi, màá wá fi san owó fún wọn. Bí mo ṣe máa ń ṣètò owó iṣẹ́ tèmi, fún àwọn ọmọṣẹ́ mi nìyẹn e ṣe lọ́pọ̀lọ́pọ̀

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi, òun ni ìmọ̀ AI. Bí a ṣe máa ń kọ́ AI táa ń pè ní Artificial Intelligence, bí a ṣe máa ń kọ́ láti ilẹ̀ títi a máa fi kọ́ tó máa di odindi, tí oríṣiríṣi èyàn máa lò tó máa béèrè oríṣiríṣi ìbéèrè lọ́wọ́ e. Òun ni mo fẹ́ kọ́ torí mo ní ìfẹ́ sí i gidigidi gan-an. Ó sì máa ń kọ mí lomí inú pé mi ò tí, mi ò tí lè kọ́. Ṣùgbọ́n mò ń tiraka, mo sì ń gbìyànjú láti dá owó náà jọ kí n bá lè bẹ̀rẹ̀ ẹ̀kọ́ náà àti ìmọ̀ náà o ṣe púpọ̀.

Wákàtí méjìlá sí wákàtí ẹ́rìndínlógún ni màá fi ń siṣẹ́ lójoojúmọ́, torí à ti àárọ̀ kùtùkùtù ni màá ti ń ṣe iṣẹ́. Ó nígbà mí gan jẹ́ kí mò le sise lórú mọ́jú tí ise yen bá pọ̀ lọ́pọ̀ yanturu tí màá sise lórú mọ́jú tí mi ò ní sùn mọ́jú. Ṣùgbọ́n tí bá ní kí ń ka oye wákàtí náà, ó lọ láti wákàtí méjìlá sí ẹ́rìndínlógún. Ọ̀ṣẹ̀ lópọ̀.

Mo máa ń rí àwọn tó ń ṣe yoga, mo sì mọ̀ nípa yoga torí pé kí ni àwọn ọ̀rẹ́ mi tó wà ní ilé ìwé gíga tí a jọ lọ, wọ́n máa ń ṣe, eh, eré yoga náà. Ṣùgbọ́n èmi ò ṣé rí o, mi ò sì mọ̀ bá ṣe máa ń ṣe. Mi ò dẹ̀ ní ìfẹ́ síi láti kọ́, nítorí pé kí ni i ò dé, mi ò rè yàn. Tó pé mi jókòó wípé, "à, ọmọ ọba wà á kọ́ kì í ní yì o, ìdí nìyi yìí tí ọkan mi ò ṣe ti níbẹ̀, tí mi ò ṣe kí í, tí mi ò ṣe kí ń ṣe ṣẹ lọ́pọ̀.

Láìṣe pé mo ṣàìsàn, mi ò kí ń mu Ògùn lójoojúmọ́ o. Eni tó bá ṣàìsàn ló máa ń mu Ògùn lójoojúmọ́. Èèyàn ò dé sí í mu Ògùn tí ò bá ṣe àìsàn. Èèyàn kì í mu Ògùn lójoojúmọ́ tí ò bá ṣe àìsàn. Ẹni tó bá ń ṣe àìsàn ló ń máa ń mu Ògùn lójoojúmọ́. Ṣùgbọ́n gbogbo ìgbà tí mo bá ti ní àìsàn náà ni màá lo Ògùn. Mi ò sì kí ní àìsàn ní ojoojúmọ́. Nídí ẹ̀yìí, ẹ ṣé púpọ̀ lọ́pọ̀lọpọ̀ o.

Ah! Ẹ̀rọ ayárabíàṣá ní orílẹ̀-èdè wa ó máa ń já kíá kíá kíá ni o. Ìmí tí a máa rà tí wọn máa sọ wípé oṣù kan ló máa lò, ó lè jẹ́ ọ̀sẹ̀ méjì ni mo máa fi lò. Ìmí tó jẹ́ pé wọn tún máa sọ pé oṣù kan náà ó lè jẹ́ ọ̀sẹ̀ kan ni màá fi lò. Nídi èyìí kò sí ìgbà kan pàtó tí mo máa ń rà ni máa ń rà o. Ó lè jẹ́ ọ̀sẹ̀ ó lè jẹ́ ọ̀sẹ̀ mẹ́jì méjì ó lè jẹ́ ọjọ́ torí ó máa ń tètè já. Loóre kóore ni màá rà ṣùgbọ́n kò ní ọjọ́ torí pé kí ni àwọn tó ń pèsè ẹ̀rọ ayárabíàṣá fún wa ní orílẹ̀-èdè tí a wà wáyí wọn ó ládé hun. Torí ìyí tí ó bá sọ pé ó máa lò ọ̀sẹ̀ kan ó lè jẹ́ ọ̀sẹ̀ méjì ló máa lò èyí tán bá sọ pé ó máa lò oṣù kan ó lè jẹ́ ọ̀sẹ̀ kan sí ọ̀sẹ̀ méjì ló máa lò. Torí ẹ ni mi ò ṣe ní ìgbà kan pàtó tí mo máa ń rà ṣùgbọ́n tó bá ti tán ni mò máa ń rà eṣe púpọ̀.

Ah, èmi nígbàgbọ́ wípé ẹni tó bá ṣẹ̀, ó ní láti tọrọ àforíjìn. Tí ń bá dé ṣe èèyàn, tẹ́ni yẹn pè mí pé "àh Adeboye, o ṣe mi o." Tí mo dẹ̀ rí pé mo ṣe onítọ̀hún, mo máa tọrọ àforíjìn lọ́kàn lọ́kàn, tọkàn tọkàn. Màá sọ fún wọn pé ẹjẹ ebùrẹ́, awò olù gbẹbẹ̀, gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ yín, ẹ jọ́ ẹ fi orìjí mi tí mo máa yẹ. Mò dẹ̀ máa, mo dẹ̀ máa ń tọrọ àforíjìn pẹ̀lú ìtẹríba, pẹ̀lú fífihàn wípé mo ṣe tán láti ṣe àtúnṣe pé kí onítọ̀hún kó máa bínú ẹ̀ṣẹ̀ púpọ̀.

Ah! Ole gúgú o, ìgbéyẹ̀wò iṣẹ́ yẹn, ó lé kí n ka, ó lé kí n ka, ó lé gúgú. Torí nígbà tí màá gbé iṣẹ́ ẹ wò mo rí pé àgbàrá mi ò lè ka o. Iṣẹ́ tó jẹ́ wípé owó tí máa ná fún owó ọkọ̀. Ó ti wa ju iye tí mo fẹ́ gbà lọ gan lẹ́nu iṣẹ́. Nígbà tí màá gbé iṣẹ́ ẹ wò, mo kọ, mo kọ sọ fún ẹni tó ni iṣẹ́ ẹ ní pé "àá, kí ọ má bínú o, màá, màá, màá fẹ́ jókòó sílè láti tún rí èyí tó tú, ìse tó tú, tó tú gbòógì, tó tú ju, tó tú ju ìyẹn lọ." Bí ìgbéyẹ̀wò iṣẹ́ tó kẹ́yìn tí mo fẹ́ ṣe gbẹ̀yìn, mo ṣe rí nìyẹn, Eṣe.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀, mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀ dáadáa láti lè maa wò gbogbo ǹkan tó ń lọ. Mi ò kìí fẹ́ kí wọ́n á mi sínú ọkọ̀ torí ẹ mi ṣe máa ń jókòó síbi fèrèsé kí n ba lè máa rí gbogbo ǹkan tó ń lọ. Bí bá fẹ́ rà nǹkan, mo fẹ́ pé è, mo fẹ́ ṣe ohunkóhun, ibi fèrèsé yẹn n ò ní máa ń fẹ́ràn, n ò ní má fẹ́ràn ju, ṣé?

Oríṣiríṣi nǹkan ló wà nínú àpò ọwọ́ mi o. Owó ó wà níbẹ̀, ìwé o wà níbẹ̀, nǹkan tí a fi ń kọ ǹkan náà tí olóyìnbo pé ní èhè biro o wà níbẹ̀. Oríṣiríṣi nǹkan ló wà. Èhè ẹlẹ́rìndòdò wà ní ibẹ̀ torí àpò ọwọ́ mi ṣe kí ni, àpò ọwọ́ mi tóbi gan tó lè gba gbogbo nǹkan ní ọ̀pọ̀ yanturu tí mo rà e ṣe.

Fóònù alágbèéká tí mò ń lò ó jẹ́ èyí tí àwọn oloyìnbó ń pè ní Samsungi. Ó dẹ̀ ti ṣe díẹ̀ tí mo ti ràá. Ó jẹ́ Samsungi S21. Òun ni mò ń lò. Ó ti tó bi ọdún méjì tí mo ti ń lò ó si, ó sì dà dáradára. Àwòrán ẹ̀ ó mọ́ geere ni. Ṣé ló máa dábẹ́ ní pé mo wà nínú àwọn òyìnbó tí ń bá fi ya àwòrán Ẹ ṣe púpọ̀ lọ́pọ̀lọ́pọ̀

Fóònù mi ó dàbí ọmọ ní o, gbogbo ìgbà ni màá ń lò o, gbogbo ìgbà ni màá ń lò o torí iṣẹ́ tí mò ń ṣe o dá lé lórí fóònù ni, fóònù mi màá ń bá ni mo ti máa ń ṣe gbogbo àwọn iṣẹ́ mi torí ẹ̀ náà ni mo ṣe máa ń lo fóònù mi ní gbogbo ìgbà ní ojoojúmọ́ kó tíẹ̀ niye, kò ṣe é kà, àìmọye ìgbà ni, kò ṣe é kà, e ṣe gan.

Bẹ́ẹ̀ni o, mo mọ gbogbo àwọn arádúgbò mi dáadáa torí pé kí ni àdúgbò mi jẹ́ àdúgbò kan tí kò fi bẹ́ẹ̀ tóbi, gbogbo àwọn tí a jọ ń gbé ní àdúgbò wa, àáju méje sí mẹ́wàá lọ. A dà sí máa ń pàdé ní lóṣoòṣù láti sọ nǹkan tó ń lọ ní àdúgbò bí a ṣe lè tún àdúgbò ṣe, bí a ṣe lè jẹ́ kí àdúgbò yẹn kó túmọ̀ tó kó túbọ̀ ṣe é gbé fún gbogbo wa. Ídí ìpàdé yen lòṣòòṣù, ìyẹn gangan ló jẹ́ kí gbogbo wa mọ ojú ara wa, ta fi mọ orúkọ ara wa, ta fi mọ ara wa dẹ́lẹ́ dẹ́lẹ́. Ní ìdí èyí o, gbogbo àwọn aládúgbò mi gbogbo wọn ni mo mọ dáadáa, eṣé?

Àṣà ilẹ̀ Yorùbá, òun ni àwọn ẹbí mi máa ń ṣe o. Torí pé kí ni ọmọ Yorùbá ni wá láti Ìjẹ̀bú òde Alárẹ̀. Torí ẹ náà ni a ṣe máa ń gbé àṣà ẹbí wa lárugẹ. Torí pé kí ni omi Yorùbá, ohun ni a mu inú Yorùbá ni a bí mi sí. Torí ẹ náà ni àwọn ẹbí mi ṣe ń ṣe àṣà ti Yorùbá. Ẹ ṣe púpọ̀.

Kọ̀mpútà tí mo ní, òhun ni àwọn olóyìnbo pè ní itel, itel ò ní àwòrán, ó kò tóbi jù, kò kéré jù, kò sanra jù, kò, kò tinrin jù, ó yára láti gbé, kò dẹ wọ̀n jù, nǹkan tí bí mo ṣe ń ránsẹ́ báyìí, bẹ́ẹ̀ lọ ń dá mi lóhùn, gbogbo iṣẹ́ tí mo fi ń ṣe kò ní mí lára o.

Ẹran tàbí chicken òun ni mo fẹ́ràn jù lórí pizza. Chicken pizza àbí meat pizza òun ni mo fẹ́ràn jù láti máa yọ jẹ, láti máa jẹ díẹ̀ díẹ̀. Àwọn ọ̀rẹ́ mi, àwọn alábàágbé mi gan, ó mọ̀ pé mo fẹ́ràn pizza gan ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ yanturu. Àwọn nǹkan tí mo dè fẹ́ràn láti máa yọ láti máa rí lórí pizza, ọ̀unà ni tí à ń pè ní adìẹ ẹran adìẹ àti ẹran òbúkọ àbí màálù, ó ṣe púpọ̀

Rárá o, mi ò tíì gun ọkọ̀ ojú omi rí o, mi ò dẹ̀ síle. Párọ́, ṣùgbọ́n mo ti rí bí ti wọ́n ti ń wọ ọkọ̀ ojú omi dáadáa dáadáa, mo dẹ̀ mọ̀ pé bó pẹ́ bó yá lọ́jọ́jọ́ kan máa gun ọkọ̀ ojú omi láyé tí mò wá. Ṣùgbọ́n fún, ẹ́, fún aláyé, fún ìbéèrè yìí, mi ò tíì gun ọkọ̀ ojú omi rí. Ẹ ṣé lọ́pọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sí ara mi torí ẹni tó bá fi ìpara sí ara, ó máa jẹ́ kí ara wọn jọ̀lọ̀. Oríṣiríṣi ìpara de ni mo máa ń lò. Èyí tí máa ń lò láàárọ̀ tí bá wà nílé, èyí tí máa ń lò nígbà tí bá ń jáde, èyí tí mo tún máa ń fi ń para sùn ní alẹ́ tó sì máa ń jẹ́ kí ara mi jọ̀lọ̀ lóríṣiríṣi. Gbogbo ẹ náà ni mo máa ń lò tí mo bá fi ń pa ara mi.

Aṣọ tí mo fẹ́ràn jù láti máa wọ òun ni bùbá pẹ̀lú ṣòkòtò. Nítorí pé kí ni, ó jẹ́ aṣọ kan tó máa ń gbé ẹ̀wà mi jáde, tó sì máa ń dúró gbọin-gbọin ẹ́, tó sì máa ń dúró dáadáa ní ara mi. Ìdí èyí ni mo fi fẹ́ràn aṣọ yẹn wọ̀ púpọ̀púpọ̀. Ó sì jẹ́ aṣọ tó jẹ́ wípé tí ń bá wọ̀ kò kí ń dá mi ní àgàrà. Ó sì máa ń jẹ́ kí gbogbo ẹ̀kọ́ rọrùn fún mi láti wọ̀, láti bọ́. Òun ni mo fẹ́ràn jù. Ó ti bá tún wọ̀ lọ s'óde, ó tún máa ń jẹ́ kí n gbàyè lójú àwọn ọ̀rẹ́ mi àti àwọn ẹlẹgbẹ́ mi.

Mo máa ń fọ ọkọ̀ mi ní ojoojúmọ́ nítorí pé kí ni ìmọ́tótó ló le ṣẹ́gun àrùn gbogbo. Mo sì jẹ́ ẹnìkan tó fẹ́ràn ìmọ́tótó. Ìdí nìyí tí mo fi máa ń fọ ọkọ̀ mi ní ojoojúmọ́ tí n bá ti di ibi iṣẹ́. Tí n bá dẹ tí dẹ ibi iṣẹ́, mo máa sọ fún àwọn ọmọ iṣẹ́ mi, máa fún wọn ni kọ́kọ́rọ́ ọkọ̀ mi pé kí wọ́n gbé lọ sí ilé alágbàfọ̀ kí ó bá mi fọ kó mọ́ tónítóni. Tọ n bá dẹ tí bá mi fọ bẹ́ẹ̀ yẹn, wọ́n á gbe wá bá mi ní ibi iṣẹ́. Tí n bá ti ń lọ lé ní ìrọ̀lẹ́, màá mú kọ́kọ́rọ́ ọkọ̀ mi, màá wà á lọ sílé nítorí pé kí ni ẹni tó bá fẹ́ràn ìmọ́tótó, ara rẹ̀ á máa yá gágágá dédé ni. Ẹ ṣé.

Ó dá lé lórí irú ìpàdé tí ó jẹ́ yálà, ìpàdé ìjọ, ìpàdé ọ̀rẹ́, ìpàdé alábágbélé àbí ìpàdé ti ibi iṣẹ́, ìyẹn ló máa dá lé lórí irú ìpàdé tí a fẹ́ ṣe àbí ti mo fẹ́ lọ. Tí ó bá dé pé tí ìpàdé ìjọ ni, ọjọ́ ìsinmi nìyẹn, ẹ̀ẹ̀kan nìyẹn de máa ń ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀. Tí ó bá dé pé ìpàdé ọ̀rẹ́ ni, ẹ̀ẹ̀kan lóṣù nìyẹn máa ń jẹ́. Tí ó bá jẹ́ pé ìpàdé àwọn alábágbélé ni, ìyẹn náà ẹ̀ẹ̀kan sẹ́ẹ̀mẹ́jì lóṣù ni. Tí ó bá dé pé ìpàdé tára ibi iṣẹ́ ni, a máa ń sen yẹn lẹ́ẹ̀kan lọ́sẹ̀. Ìyẹn jẹ́ ọjọ́ tí a pè ní Friday tí a ti máa ń ṣe ìpàdé ti ibi iṣẹ́ lọ́sẹ̀ẹ̀sẹ̀. Ẹ ṣe púpọ̀.

Bẹ́ẹ̀ni, gbogbo nǹkan tó bá lè ràn mí lọ́wọ́ ni mo máa ń lò àti ìrànwọ́ ohun àti ìrànwọ́ iṣẹ́ àti ìrànwọ́ kó bá mi ṣe gbogbo nǹkan, nǹkan tó bá ti máa ràn mí lọ́wọ́, tó ti máa ràn mí ní ọrùn, òun ni mo máa ń ṣe. Ìdí nì eyí tí mo ṣe máa ń lo èrò ìrànwọ́ ohun kí gbogbo nǹkan tí bá le ṣe kó bá lè ràn mí lọ́rùn, kí ohun mi bá lè dè jágerege, kó bá lè bá mi ṣe létòlètò.

Tábìlì iṣẹ́ mi ó dára ní ọ̀pọ̀lọpọ̀, kò tóbi jù, kò ga jù, kò kéré jù. Gbogbo nǹkan tí bá kó sí lórí, gbogbo ẹ lò ń gbà. Ó sì rọ̀ mí lọ́rùn tí mo fi ń ṣe iṣẹ́ mi, tí kò fi jẹ́ kẹ́yìn romí, tí kò fi jẹ́ kará romí. Ó da, ó rọ̀ mí lọ́rùn. Gbogbo nǹkan tí mo lè sọ lórí tábìlì iṣẹ́ mi, òun ni èyí.

Kò sí ibi kí ibi tí mo kì í tí ń jẹun o. Tẹ́bí bá ti pa mí torí wọ́n ní tí ẹbi pà eeyan, ǹnkankan mi ò ní wọ bẹ̀. Tí ẹbi ti wọlé, ǹnkankan mi ò ní wọ bẹ̀. Torí ẹ ni mo ṣe máa ń jẹun níbi tí ẹ bá ti pa mí. Gẹ́gẹ́ bí náà nínú ọkọ̀ náà mo máa ń jẹun. Tẹ́bí bá ti pa mí, tẹ́bí bá ká mi mọ́nu ọkọ̀, mo máa jẹun. Torí pé kíni tẹ́bí bá ti ń pa mí, ǹnkan mi ò kí ń wọ bẹ̀. Tẹ́bí bá dẹ̀ pààyan ju, ó máa ń fàìsàn sí ọmọ ènìyàn ní ara. Ìdí nìyí tí mo fi máa ń jẹun. Nínú ọkọ̀ mi náà mo máa ń jẹun. Ọ̀ ṣe púpọ̀

Ìdènà ọkọ̀ ó jẹ́ ǹkan tó jẹ́ wípé a kò le è sọ nípa ẹ̀, a kò le è sọ wípé ìgbà tó máa ṣẹlẹ̀ rí àbí ìgbà tí kò ní ṣẹlẹ̀. Ìgbà míì wà àwọn èèyàn a jáde lọ́pọ̀ yanturu, ìgbà míì wà àwọn èèyàn ò ní jáde, ìgbà míì wà ọkọ̀ máa bàjẹ́, ó lè jẹ́ ọkọ̀ ló máa bàjẹ́ tó máa fa ìdènà ọkọ̀, ó lè jẹ́ jòjò ló máa rọ̀, ó lè jẹ́ ǹkan kan ti ó pátó kan ló máa ṣẹlẹ̀ tí ìdènà ọkọ̀ fi máa wà. Kò sí ǹkan tí mo le ṣe. Àwọn eekokan tí mo rò pé mo lè ṣe or, ti mo tí mo dẹ̀ tún máa ń ṣe òun ni pé kí n tètè jí lówurọ̀, kí n jí lówurọ̀, kí n tètè jáde nílé. Ṣùgbọ́n tí ń bá tètè jí lówurọ̀, tí mo ò tètè jáde nílé, tí bá ti kọjú ìdènà ọkọ̀, màá fi ara mọ̀nì, kò sí ǹkan tí màá ṣe si. Ìgbà tó bá tó lọ, ọjọ tó bá tó lọ, wákàtí tó bá tó lọ náà ni, óníkáluku máa dé ibi tí ó ń lọ. Bí mo ṣe máa ń kọjú ìdènà ọkọ̀ nìyẹn. Nínú kí n tètè jí láàárọ̀, kùtù, kí n jáde hai, àbí kí n dúró tí bá ti ń bọ̀ n rọ̀lẹ̀ kóníkáluku ko ṣe díẹ̀ kí n fi alẹ wọlé. Bí mo ṣe máa ń kọjú ìdènà ọkọ̀ nìyẹn o.

Bẹ́ẹ̀ni mo ní ọkọ̀, mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí à ń pè ní Toyota Matrix. Òun ni mò ń wà, ó sì dára lọ́pọ̀lọpọ̀. Tuntun ni mo ra a cha cha, èmi ni mo fọ́wó ara mí já ọ̀rá ní ara rẹ̀. Ìdí ni èyí tí mo fi ń gbádùn ọkọ̀ náà, kò yọ mí lẹ́nu. Oṣooṣù náà máa ń gbe lọ sí ìlé àwon òní-sáfísì tán ò bámi sáfísì rẹ̀ dáadáa dáadáa, mo sì ń tọ́jú ọkọ̀ náà, mò ń kẹ́ ẹ́ bí ọmọ ni. Ẹ̀ṣẹ́ púpọ̀

Bẹ́ẹ̀ni o, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Yálà ní iṣẹ́, nílé àti lóko àti níbi gbogbo. Ní ibi iṣẹ́ mi gan, tó bá di pé ká kọ lẹ́tà sí àwọn oníbàárà wa, èmi ni mo máa ń bá wa kọ ilé iṣẹ́ wa. Dídé tí àwọn ọ̀rẹ́ mi náà bá fẹ́ kọ lẹ́tà ń gbá mi náà, èmi ló máa ń firán pé kí n bá wọn kọ. Torí pé kí ni? Mo dára lọ́pọ̀lọ́pọ̀, ó yé mi kété kété. Mo mọ bí a ṣe ń kọ lẹ́tà dáadáa. Lẹ́tà tí a ń kọ sórí ìlúfẹ́, lẹ́tà tí a ń kọ fún iṣẹ́, èyí tí a tún ń kọ láti tún fi gba iṣẹ́, èyí tí a tún ń kọ láti fi ṣe oríṣìíríṣìí ǹkan, gbogbo ẹ ni mo mọ ọkọ. Ilé ìwé tí mo ṣe ń dàgbà náà sì ni mo ti mọ bí a ṣe ń kọ lẹ́tà. Ṣé?

Ẹ n ó dálé lórí ibi tí bá gbà àti tí mo bá ṣe tètè kúrò nílé sí, tí n bá tètè kúrò nílé mi ò kí n lò ju wákàtí méjì lọ. Tí n bá pẹ́ kí n tó kúrò nílé, ìdènà ọkọ̀ ti máa wà, mo lè lo wákàtí mẹ́rin kí n tó dé ibi iṣẹ́ torí ìdènà ọkọ̀. Ṣùgbọ́n tí n bà tí bá tètè lọ tí mo sì gba ọ̀nà tó yá, mo lè máa lò ju wákàtí kan àbọ̀ sí wákàtí méjì lọ. Ẹ ṣe.

Kò sí ṣíṣe, kò sì á i ṣe èmi lọ̀gá wọn. Bí ó bá dè ṣe wù mí, ti ò ní pa mí lára, tó ò ní pa wọ́n lára ni mo ṣe máa ń darí wọn. Mo máa ń darí wọn gẹ́gẹ́ bí iṣẹ́ tó wà nílẹ̀. Máa pin fún wọn, mo sì máa sọ fún wọn bí a ṣe ń ṣe. A lè fi ẹ̀rọ ayárabíàṣá kí n fi bá wọn sọ̀rọ̀, mo sì lè pè wọ́n lórí ago kí n bá wọn sọ̀rọ̀, mo sì lè kọ lẹ́tà sí wọn kí n bá wọn sọ̀rọ̀. Èyí tó bá ti gbà, ọ̀nà tó bá ti gbà, náà ni mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ mi. Ẹ ṣé.

Ọwọ́ ọ̀tún mi, òun ni ọwọ́ tí mo ti ń lò láti kékeré mi, òun ni ọwọ́ tí ó mọ́ mi lára. Ẹ̀ẹ̀kan kan ni máa ń lo ọwọ́ òṣì, ẹ̀ẹ̀kan kan ni máa ń lo ọ́ ṣì torí pé kí ni ọwọ́ ọ̀tún yẹn ti ń mọ́ mi lára. Ọlọ́wọ́ ọ̀tún ni mí torí pé láti ilẹ̀ ni mo ti máa ń lo ọwọ́ ọ̀tún tó mọ́ mi lára. Ìdí nìyí tí mo fi jẹ́ ọlọ́wọ́ ọ̀tún tí mi ò fi kí ń ṣe ọlọ́wọ́ òsì.

Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn. Mo ti lọ sí ìlú Ghana, mo ti lọ sí ìlú Accra, mo ti lọ sí ìlú Anambra, mo ti lọ sí ìlú Oyo, mo ti lọ sí ìlú, lórisìíríṣìí, ó pọ̀ lórisìíríṣìí tí mo ti lọ káàkiri. Ó sì dùn mọ́ mí nù torí pé kí ni mo fẹ́ràn láti máa rìnrìn àjò. Rìnrìn àjò iṣẹ́, rìnrìn àjò olólùfẹ́, rìnrìn àjò lórisìíríṣìí, lórisìíríṣìí, òun ni mo ti n rìn eṣé.

Oúnjẹ jíjẹ tó jẹ́ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi, ó dá lé ǹkan tó bá ń ṣe mí ní ara, ó dá lé àkókò tí mo wà ní ìgbà yẹn. Ìgbà mí ò le wùn mí láti jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi, ó sì le máa wùn mí láti jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú wọn. Torípé nígbà mí náà, àwọn oníbàárà wa náà a gbudọ̀ máa yẹra fún wọn díẹ̀ díẹ̀ kí ààrín fín má ba à wà. Ìdí ni èyí tó fi jẹ́ wípé bó bá ṣe ń ṣe mí ni mo ṣe máa n mọ bóyá mo máa bá àwọn oníbàárà mi jẹun àbí mi ò ní bá wọn jẹ oúnjẹ ọ̀sán. Eṣẹ́ púpọ̀

Ah! Ojoojúmọ́ ni máa ń kàwé o. Bi mo ṣé bá yín sọ̀rọ̀ báyìí mo ń kàwé. Ojoojúmọ́ ni mò ń kàwé. Ojoojúmọ́ ni mò ń kàwé o. Ìwé ta dẹ̀ tun wàá ń kà ń sìn, ó jẹ́ ìwé orí ẹ̀rọ ayára-bíàṣá tí a pè ní Íńtánẹ́ẹ̀tì, ibẹ̀ ni a ti máa ń ka ìwé lọ́wolọ́wo báyìí. Ṣùgbọ́n ilé ìwé ilé ìkàwé tó jẹ́ èyí tí a máa ń lọ, ó ti tó ọdún méjì tí mo ti lọ sí ibẹ̀. Ibẹ̀ ni mo ti kọ́ bí a ṣe ń lo ẹ̀rọ ayára-bíàṣá èyí tí àwọn olóyìnbo ń pè ní kọ̀ǹpútà. Ìgbà tí mo lọ síbẹ̀ yẹn kẹ́yìn, ó ti ń lọ sí ọdún méjì báyìí, eṣé.

Kò sí ẹ̀bùn tí mi ò fẹ́ràn láti fún ènìyàn. Mo lè fún ènìyàn lójú mi gan, mo lè fún ènìyàn ní kídìnrín mi gan, ó dá lé irú iyà tẹ ni ẹ̀ bá kọ sí mi àti irú bí ara mi ṣe yá gágá nígbà tí mo fẹ́ fún ẹni yẹn ni ẹ̀bùn. Mo jẹ́ ènìyàn tó jẹ́ wípé, mo jẹ́ ènìyàn tó jẹ́ wípé mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ní ẹ̀bùn. Àtàwon tó súnmọ́ mi, àtàwon tó jìnnà sí mi, mo fẹ́ràn láti máa fún wọn ní ẹ̀bùn torí pé kí ni wọ́n ní òkè lọ́wọ́ afún ni gbé ẹni tó bá dẹ̀ síí fún yàn kò ní tọ́ ní ọwọ́ ẹ̀ torí ẹ ni mo ṣe fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ní ẹ̀bùn. Kò dẹ̀ sí ẹ̀bùn tí mi ò lè fún àwọn ènìyàn, kò sí, ìyàwó mi nìkan ni mi ò lè fún àwọn ènìyàn. Ìyàwó mi nìkan, ṣùgbọ́n kò sí irú ẹ̀bùn tí mi ò lè fún èeyàn. Ẹ ṣe?